Kí ni ohun tí mo dúró tipẹ́ kí n tó rà? Ohun kan pàtàkì tí mi ò lè gbàgbé wípé mo dúró pé kí n tó rà òun ni ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Láti ìgbà tí o tí wù mí, tí mo sì bẹ̀rẹ̀ sí ní kó owó rẹ̀ jọ. Ó tó ó lé lẹ́yìn ọdún kan tí mo fi dúró kí n tó rí owó náà kó jọ. Bí mo ti kó owó náà jọ, àwọn iṣẹ́ tí mò ń ṣe ní àkókò náà, mo gbìyànjú wípé mò ń fi ìdá tí ó pọ̀ nínú owó tí mò ń rí mò ń fi pamọ́. Mo ní àwọn àpò àsùnwọ̀n kan tí mo máa ń fi owó sí, mo sì tún darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ alájẹṣẹ́kù. Nígbà tí mo fẹ́ ra ọkọ̀ náà, mo gbà á nínú owó alájẹṣẹ́kù tí mo ní. Mo ní àwọn ohun tí mo sọ di owó náà bí ilẹ̀, mo ta ẹyọ kan nínú wọn, mo sọ di owó. Èyí wà lára àwọn tí ó ràn mí lọ́wọ́ kí n tó ra tí mo fi lè rí ọkọ̀ náà rà. Bí ó ti rí nígbà tí mo rà tán, ó jẹ́ ohun tí ó fi ọkàn mi balẹ̀. Ó jẹ́ ohun tí ó fún mi ní ẹ̀mí wípé mo ṣe àṣeyọrí lórí ohun tí mo ní àfojúsùn rẹ̀. Inú mi dùn láti ra ọkọ̀ náà. Gbogbo ìgbà tí mo bá ti rántí àkókò tí mo fi dúró àti bí ó ti ṣe ṣe fún mi láti rà á ni mo máa ń wípé ó dára láti ní àfojúsùn, ó sì dára láti ṣiṣẹ́tọ̀ àfojúsùn náà.

Sọ fún wa nípa àwọn àmì tí ó wà lábẹ́ lábẹ́ àti lórí lẹ́tà. Àwọn àmì tó wà lórí lẹ́tà a lè pè ní mẹ́ta. Àmì ohùn òkè, àmì àárín àti àmì ohùn ìsàlẹ̀ eléyìí tí a mọ̀ sí dò, Re, Mí. Àwọn àmì wọ̀nyí ṣe pàtàkì nínú kíkọ ọ̀rọ̀. Nígbà tí ó bá wà lórí ọ̀rọ̀ Yorùbá, ó má ń jẹ́ kí ó rọrùn láti mọ ohun tí a kọ silẹ̀. Ìdí ni wípé fún àpẹẹrẹ tí a bá sọ wípé a ji a, a lè pè é ní ajá, a tún lè pè é ní àjà. Àwọn àmì tí ó bá wà lórí rẹ̀ òun ni yóò sọ fún wa bí a ó ti pè é. Ìdí nìyí tí àmì ṣe ní ìwúlò tirẹ̀ púpọ̀ púpọ̀. Tí ó bá jẹ́ a fẹ́ pè é ní ajá, a ó rí wípé re mí ni àmì tí ó wà lórí rẹ̀. Tí ó bá jẹ́ wípé àjà òun ni a fẹ́ pè é, eléyìí túmọ̀ sí wípé ó ní àmì dòdò lórí. Ṣé a ti rí i wípé àmì a máa ràn wá lọ́wọ́ láti lè ṣe ìdí yàtọ̀ nínú bí a ti ọ̀rọ̀ tí a rí tí a kọ tí ó jọ ara wọn nítorí pé èdè Yorùbá ní àwọn ọ̀rọ̀ tó pọ̀ tó jọ ara wọn. Orí fáwẹ̀ẹ̀lì ni a máa ń fi àmì sí ní èdè Yorùbá a kì í fi sí orí consonant. Bákan náà tún ni a tún fi àwọn àmì kan sí abẹ ọ̀rọ̀. Àwọn àmì tó máa ń wà lábẹ́ lẹ́tà. Fún àpẹẹrẹ tí ènìyàn bá fẹ́ kọ ṣì ní èdè Yorùbá, a máa ń kọ nípa kíkọ sí a ó sì yan ní abẹ. Nigbati a bi si ti a yàn ni abẹ́ àti mọ wípé pipe rẹ̀ yóò jẹ́ ṣi bakannaa tí a ba kọ "o" ti a yàn ni abẹ́ gẹ́gẹ́ bi nínú èdè yorùbá àti mọ wípé "ọ" ni a n sọ̀rọ̀ bayi. Nítorí náà ó dára púpọ̀ láti mọ bí a tí ń fi àmì sí orí ọ̀rọ̀ tàbí abẹ́ ọ̀rọ̀. Ó máa ń ràn wá lọ́wọ́ láti mọ àwọn ọ̀rọ̀ náà yàtọ̀ àti láti pè wọ́n bí ó ti tọ́ àti bí ó ti yẹ.

Kí ní èrò tèmi? Kí ni a pè ní ọ̀rẹ́ tòótọ́? Ọ̀rẹ́ tòótọ́, kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ wípé ó jẹ́ oun tí ó ṣọ̀wọ́n púpọ̀ ní òde òní. Báwo ni a ti m-- kí ni oun tí ó ṣe pàtàkì nínú ọ̀rẹ́ tòótọ́? Ohun àkọ́kọ́ tí ó ṣe pàtàkì nínú ọ̀rẹ́ tòótọ́ ni wípé ó gbọ́dọ̀ jẹ ẹni tí ó ṣe é fi ọkàn tán. Ó gbọ́dọ̀ jẹ ẹni tí ènìyàn lè fi àṣírí pamọ́ sí ọwọ́ rẹ̀. Ó gbọ́dọ̀ jẹ ẹni tí ó ṣe tán ní ìgbà gbogbo lóòrèkóòrè láti ṣe àtìlẹ́yìn, ìrànlọ́wọ́ tàbí ìdúróti ní ìgbà gbogbo. Báwo ni a ṣe mọ ọ̀rẹ́ òtítọ́? A máa ń mọ ọ̀rẹ́ òtítọ́ nípa ìhà tí ó bá kọ sí wa. Àwọn oun tí ó máa ń ṣe nígbà tí a wà ní tòsí àti nígbà tí a kò sí ní tòsí, bí ó ti ń sọ̀rọ̀ wa lójú wa àti bí ó ti ń sọ lẹ́yìn wa sí. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ a máa sọ̀rọ̀ ẹni dáradára lójú, ṣùgbọ́n nígbà tí a kò bá sí níbẹ̀ wọ́n a máa sọ̀rọ̀ ìbàjẹ́ nípa ènìyàn. Nípa mímọ ọ̀rẹ́ tòótọ́, ó gbọ́dọ̀ jẹ́ ilé tí yóò máa sọ̀rọ̀ dára dára nípa ènìyàn ti o si je ẹni ti o le so oto oro fún ènìyàn nígbà ti ènìyàn wa níbẹ̀ àti nígbà tí ènìyàn kosi. Ohun tí ó ń ba ọ̀rẹ́ jẹ́, Yorùbá gbàgbọ́ wípé owó a máa ba ojú ọ̀rẹ́ jẹ́. Ṣùgbọ́n tí ènìyàn bá rí ẹni tí owó kò ká lára tí ó ṣe tán láti fi ohun ìní rẹ̀ bá ènìyàn lò. Irú ẹni bẹ́ẹ̀, a mọ̀ wípé ọ̀rẹ́ tòótọ́, ọ̀rẹ́ tó ṣe é fi ọkàn tán, ọ̀rẹ́ tó ṣe gbé ara lé ni. Ọ̀rẹ́ tòótọ́ kò wọ́pọ̀ nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ojúlarí ayé ò fẹni dé'nú, òun ni wọ́n. Síbẹ̀ kò túmọ̀ sí wípé kò sí ọ̀rẹ́ tòótọ́ mọ. Ọ̀rẹ́ tòótọ́ sì wà, ó kàn dàbí wípé kò tó nǹkan bí i ti ìgbà kan ni.